Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́. Mo má wọ ìbọ̀run nígbà tí ọrùn bá mú, tí mo bá ṣi ri pé mo fẹ́ lọ sí ibi kan tó ṣe pàtàkì. Bó tilẹ̀ jẹ́ pé mi ò kí ń fẹ́ràn kí n máa wọnú ọ̀orùn rárá, ṣùgbọ́n tí mo bá fẹ́ lọ sí ibi tó ṣe pàtàkì tó jẹ́ pé kò sí ọ̀nà tí mo fẹ́ ṣe àbí kí n jáde, màá rí pé mo wọ ìbọ̀ọ́run láti dáàbò bo ara mi lọ́wọ́ ọ̀orùn.

Mo gbẹ́yìn gun-- mo gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn nísìn, bí ọdún márùn-ún nígbà tí mo lọ sí abúlé wa. Abúlé wa, ó jẹ́ abúlé tí ọ̀nà rẹ̀ kò dára rárá, tí a sì le gbé ọkọ̀ tó jẹ́ ọkọ̀ olówó iyebíye àbí ọkọ̀ bọ̀gìnì sí ọ̀nà lọ sí ibẹ̀. Fún idí èyí, a máa ń gun ọkọ̀ akẹ́rù. Ọkọ̀ akẹ́rù náà sì jẹ́ ọkọ̀ tó jẹ́ pé ó ti jẹ́ ọkọ̀ tí kò, tí kò ṣe ọkọ̀ tí ó jẹ́ ọkọ̀ tó lè bàjẹ́ ní irú ìfẹ́ ọ̀nà náà. Ó jẹ́ ọkọ̀ tí ó ti mọ ojú ọ̀nà yẹn dára dára. Iyẹn jẹ́ ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù kányìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Nígbà tó jẹ́ pé tí mo bá lọ sí ibi iṣẹ́, tí mo bá parí iṣẹ́ òòjọ́ mi, tí mo bá sì rí pé mo ní àwọn iṣẹ́ kan tí mo ní tó jẹ́ pé àwọn alábàárà fẹ́ gbà ní ọjọ́ kejì, màá rí pé mo kó ó wá sílé tí mo máa sì ṣe mọ́júmọ́. Àbí nígbà mìíràn tó bá jẹ́ iná jẹ́ nǹkan tó ń fún mi ní ìdojúkọ ní ibi iṣẹ́, màá kó o wá. Tí ó bá jẹ́ ṣi jẹ́ pé òru, lo máa mú iná yẹn dé, màá ṣe iṣẹ́ yẹn ní alẹ́ mọ́júmọ́ tí màá sì lò kò fún àwọn alábàárà mi.

Wọ́n máa ń jẹ́ kí fóònù mi gbóná ìyen ní ìgbà tí mo bá ń ṣe iṣẹ́ tó jẹ́ ọ̀sán, àárọ̀, àtalá. Ó jẹ́ ìgbà bí mẹ́ta tí wọ́n máa ń fẹ́ kí fóònù mi gbóná, tó bá ṣì jẹ́ ìgbà tó gbóná tán yi, màá rí pé mo fi lára balẹ̀ kó fi tutù láti malẹ̀ ṣe àkobá fún fóònù náà.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Nígbà tí mo sì mọ̀ pé tí ènìyàn bá ń jẹun, kò dá kí ènìyàn máa sọ̀rọ̀ àbí kí ènìyàn máa ṣe nǹkan mìíràn nígbà tí ènìyàn máa ń jẹun. Tí ènìyàn bá ń jẹun, fún di ẹlẹ́yìí, gbogbo àwọn ìwà tó dára tó yẹ kí ènìyàn máa ṣe ní àkókò tí à ń fi máa ń jẹun. Nígbà tí mo sì mọ̀ pé ìwà yìí náà ó jẹ́ ǹkan ààbò ló jẹ́ fún ara mi láti má le jẹ́ kí n gbé ata parí àbí kí àwọ̀ rú se mi nígbà tí mò ń jẹun. Nígbà tí mo sì mọ̀ pé ọ̀nà ẹnu ni ọ̀nà ọ̀run. Ní díẹ̀ yìí, mo ní ìwà tó dára nígbà tí mo máa ń jẹun. Mo sì máa ń fara balẹ̀. Mo sì máa ń rí dájú pé mò dojú kọ ohun tí mò ń ṣe nígbà tí mo bá ń jẹun.

Mo máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ní òru, ní onírúurú ọ̀nà. Ó jẹ́ pé onírúurú ọ̀nà tí ìṣòro bá gbà yọ sí mi ló máa jẹ́ bí, ló máa jẹ́ kí n mo bí màá ṣe dojú ìṣòro. Ìṣòro tí mo máa ń dojú kọ̀ ní ẹnu ìṣe mi jù ní ìṣòro àti kó àwọn irinṣẹ́ láti ibì kan lọ sí ibì kan. Ó sì jẹ́ pé ọ̀nà tí mo fi ń dojú kọ ìṣòro yìí ni pé kí n lọ wá mọ́tò ajé ìgboro àwọn tí ó bá mi kó ẹrù láti ibì kan lọ sí ibì kan tí màá sì fún wọn ní owó iṣẹ́ wọn. Eléyìí jẹ́ ọ̀nà kan gbòógì tí mo máa ń lò láti dojú kọ ìṣòro náà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ n tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀. Nígbà tí mo mọ̀ pé òfin tí wọ́n là sílẹ̀ fún ìyára ọkọ̀, ó jẹ́ òfin ìdáàbòbò ẹ̀mí àti dúkìá èrò ọkọ̀. Fún'dí eléyìí, mo fẹ́ràn kí n máa tẹ̀lé òfin ìyára ọkọ̀ dáradára. Mi ò sì fẹ́ràn kí n máa fa wọ́pá ìdà òfin náà lójú. Nígbà tí mo bá sì rí àwọn tí ajá ń wọ ọkọ̀ papọ̀, tí wọ́n bá ń rú òfin tó tẹ̀lé òfin náà, mo jẹ́ èèyàn tó máa ń takó wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí òfin tí ìjọba là kalẹ̀ fún òfin ìyára ọkọ̀, ó jẹ́ òfin ìdáàbòbò fún ẹ̀mí àti dúkìá.

Rárá o, mi ò ní àwòrán kankan lára. Nígbà tí yíya àwòrán sí ara, ó jẹ́ ǹkan tí bàbá bàbá wa ti fi òfin dè fún àwa ọmọ àti ọmọ ọmọ. Nígbà tó sì jẹ́ pé ẹ̀sìn mi ó tako ká mọ ya àwòrán sí ara. Fún ìdí eléyìí, mi ò ní àwòrán kankan lára. Ara mi jẹ́ ara bọ̀rọ̀ gidi. Yálà ní ẹ̀kẹ́ ni àbí ní kọ̀kọ̀ ara. Mi ò ní àwòrán kankan.

Ah! Bẹ́ẹ̀ni. Wifi mi jẹ́ wifi tó jára dáradára. Ó jẹ́ wifi ayárá bí àsá tí kò sì ń dá mi dúró lórí orúhuruhu nǹkan tí mo bá lè máa ṣe ní orí ẹ̀rọ mi. Yálà mo jẹ́ mò ń download ni àbí mò ń ṣe iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní àkókò kan náà. Wifi jẹ́ wifi tó yára dáradára tí kò sì ń ṣe àtakò àbí àdádúró fún nkankan nínú àwọn nǹkan tí mò ń ṣe ní àkókò náà. Torí wifi ó jẹ́ nǹkan tí mo máa ń lò dáradára láti fi ṣe iṣẹ́ mi. Mi ò dẹ ki ń wá eléyìí tí kò ní dára.

Adùn tí mo fẹ́ràn jù lọ lọ́pọ̀lọpọ̀ ní ara ice cream. Òun ni adùn, adùn òórùn, àbí adùn tó máa ń jáde sí ni lẹ́nu àti adùn dídùn yínyín-yín tó máa ń jáde nígbà tí a bá mú ice cream. Ice cream jẹ́ nǹkan tí mo fẹ́ràn dáradára tí mi ò ṣi kín se kin má ra fún èmi àti àwọn ẹbí mi. Yálá, tia bá jáde fún ìjáde afẹ́ni àbí a jáde fún ìjáde àpapọ̀. Mo fẹ́ràn e dáradára torí àbí dùn òórùn tó máa ń jáde sí i ní ọkàn nígbà tí mo bá mú.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì nítorí pé láti ra àwọn nǹkan mìíràn wà tó jẹ pé nǹkan tí a fẹ́ rà láti òkè òkun gẹ́gẹ́ bí àwọn irinsẹ́ tí mo fi ń ṣiṣẹ́. Ó jẹ́ irinsẹ́ tí òun se irinsẹ́ tí ó ń se ẹ̀dá rẹ̀ ní orílè-èdè mi. Fun ìdí yìí, màá rí pé mo rà á láti orí Íńtánẹ́ẹ̀tì tí wọ́n á sì bá mi ṣe àfiràn n sẹ́ rẹ̀ sí orílè èdè mi. Eléyìí jẹ́ nǹkan gbòógì tí mo yàn láàyò láti máa rà ní orí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáradára torí àdéhùn yìí ó jẹ́ ǹkan gbógiì tó jẹ́ ǹkan tó máa ṣe ìtọ́sọ́nà mi lórí ohunkóhun tí mo fẹ́ ṣe. Fún ìdí èyí, láti ka àdéhùn yẹn, mo rí i bí ǹkan tó ṣe pàtàkì sí mi. Àní nígbà tí mo sì rí pé màá kàá, màá sì rí i pé ó yemi yékéyéké, wa, màá wá mọ̀ pé bóyá àdéhùn yìí ó jẹ́ ǹkan tí mo lè fọwọ́ sí àbí mi ò lè fọwọ́ sí. Ó tẹ́ mi lọ́rùn ni tàbí kò tẹ́ mi lọ́rùn, màá rí i pé mo kàá dáradára tí mo ní àgbọ́ye lórí ẹ̀

Èso mangòrò, ó jẹ́ èso tí mo fẹ́ràn jù dáradára. Ó jẹ́ èso tí mo ti n mú láti kékeré tí bàbá bàbá mi ní ní inú ọgbà àti nínú oko wọn. Èso mangòrò yìí jẹ́ èso tí mo fẹ́ràn jù nípa adùn tó máa ń fún ni lẹ́nu àti adùn tó máa ń fún ni ní ìgbà tí a bá mú fún ìdí eléyìí, èso mańgòrò jẹ́ èso kan tí mo yàn láàyò dáradára tó sì jẹ́ pé ilé tèmi náà, èmi náà rí i dájú pé mo gbin èso mańgòrò síbẹ̀ tí mo sì máa ń mú dáradára.

Mo máa ń mú èrò tuntun wá nípa tí mo bá ti rí pé mo tún lọ kọ́ nǹkan tuntun mi, màá wá ronú nípa è, màá rò sọ́tùn, màá rò ṣóṣì, màá sì rí pé mo ti ní àwọn nǹkan tó jẹ́ olùtọ́sọ́nà síwájú ní orí èrò náà. Màá wá rí pé kí ni ó jẹ́ àbọ̀ wọ́n lórí èrò náà tí màá rí pé ó ní àbọ̀ tó da, màá wa rí pé èrò náà ó jẹ́ èrò tuntun tí mo lè mú wá té mi ná sẹ̀ ló ṣe àmúlò rẹ̀ fún ara mi àbí fún àwọn ẹbí mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa mu coffee níbi iṣẹ́ dáradára. Nígbà tí mo bá mu cofí kí n tó kúrò nílé, ìyàwó mi a sì tún rí dájú pé ó tún bá mi gbé àwọn coffee mi sí inú àwo tangaran tí màá gbé lọ sí ibi iṣẹ́ torí mo fẹ́ràn kí ń máa mú dáradára. Ajaja tó bá jẹ́ àkókò tó jẹ́ àkókò òtútù, mi ò kí ń fẹ́ràn kí màá fi ṣeré rárá. Màá rí dájú pé mo mú. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn dáradára.

Rárá o, mi ò lè yàn kúrò ní ibi ìṣẹ rí rárá, torí mo jẹ́ èèyàn tó ní ẹrí ọkàn, tí mo sì máa ń wo àánú ṣe àwọn ènìyàn dáradára. Nígbà tó jẹ́ pé àwọn tí mo bá ṣiṣẹ́, àwọn tó ní ìyàwó ń bá mi ṣiṣẹ́, tó ní ìyàwó tó sì ní ọmọ nílé irú èṣẹ̀ tó ń bá le sẹ mí, máa rí pé mo bá wọn wí torí màá ròó ti ìyàwó àti tọmọ àti ẹbí tó ń jẹun ní atàka wọn. Fún ìdí ẹlẹ́yìí, ó ṣe mí, ó ṣe mí lára bákan bákan láti yẹ wọn kúrò ní ibi iṣẹ́.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ mi tó jẹ́ iṣẹ́ ká, káso páìpù mọ́ra wọn yálà páìpù omi ni àbí páìpù tó ń gbé, epo, tó gbé ọ̀pa, tó jẹ́ ọ̀pá epo láti ibì kan sí ibì kan ló jẹ́ iṣẹ́ mi. Fún èyí, fún ìdí èyí, ó ní àwọn oríṣiríṣi ọ̀nà ta fi ń so àwọn páìpù yìí mọ́ra wọn ni mo fẹ́ kọ́ àwọn oríṣiríṣi ọ̀nà mìíràn yàtọ̀ sí nígbà tó jẹ́ pé ọ̀nà tí a mọ̀ sí butt fusion òhun nìkan ni mo máa ń ṣe. Mo tún waa fẹ́ lọ kọ́ àwọn ìná mìíràn bí electro fusion àti láti bí a ṣe ń so àwọn páìpù duct iron gẹ́gẹ́ bí àwọn páìpù onírin tí mo máa fi ń ṣe iṣẹ́ mi.

Ìlànà ìpolówó mi, ó jẹ́ ìlànà orí ayélujára. Orí ayélujára yìí jẹ́ ọ̀nà kan tí mo yàn láàyò láti máa ṣe ìpolówó ọjà mi. Yálà bí kí n lo Facebooku àbí kí n lo X láti ṣe ìpolówó ọjà mi, eléèjẹ́ àwọn ọ̀nà tí mo yà tí gbìmọ̀ gboógì láti fi ṣe ìpolówó ọjà mi. Mo fẹ́ràn kí n máa ṣe ìpolówó ọjà lórí ẹ̀rọ ayélujára nígbà tí mo mọ̀ pé tí mo bá ṣe ìpolówó ọjà mi lórí ẹ̀rọ ayélujára, gbogbo ayé pátápátá ni yóò mọ ohun tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Nígbà tí kẹ̀kẹ́ egungun jẹ́ nǹkan tí a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní àti kékeré. Nígbà tí a wà ní ilé ìwé alákọ̀bẹ̀rẹ̀, bàbá mi ra kẹ̀kẹ́ fún gbogbo àwa ta jẹ́ ọkùnrin. Yálà ọkùnrin àbí obìnrin, wọ́n mọ kẹ̀kẹ́ gùn. Ṣùgbọ́n àwa ta jẹ́ ọkùnrin, wọ́n ra kẹ̀kẹ́ fún wa tí a máa ń gbé lọ ilé ìwé. Nígbà tí a dàgbà, wọ́n ra kẹ̀kẹ́ tó jẹ́ kẹ̀kẹ́ ẹlẹ́sìn nílá fún àwa ta jẹ́ ọkùnrin. Ta sì máa ń gbé tẹ̀lé bàbá bàbá wa lọ sí oko iwájú. Fún idi ẹlẹ́ẹ̀yi atọkùnrin àtọbìnrin ilé mi, gbogbo wọ́n pátápátá ló mọ bí wọ́n ti ṣe ń gun kẹ̀kẹ́

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní onírúurú ọ̀nà, ṣùgbọ́n ó ní ọ̀nà kan tí mo yàn sí mímọ́ láti máa bá wọn sọ̀rọ̀ jù. Òun ni kí n pe wọ́n ní orí ẹ̀rọ ayélujára. Tí mo bá pe wọn ní orí ẹ̀rọ ayélujára, màá le bèèrè ìdojúkọ tí wọ́n ní lórí ọjà tí mo tà fún wọn àbí iṣẹ́ tí mo bá wọn ṣe. Nígbà tí mo bá sì jẹ́ pé mi kò sí àyè fún wọn láti pe, fún mi láti pe wọn, màá rí pé mo tẹ àtẹ̀jíṣẹ́ sí wọn ní orí ẹ̀rọ ayélujára. Eléyìí jẹ́ ọ̀nà gbòógì tí mo fi máa ń bá àwọn alábàárà mi àbí awon alásísẹ́pọ̀ mi sọ̀rọ̀

Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi nípa kí n wo àwọn tó bá ní akíkanjú dáradára lẹ́nu iṣẹ́ tí wọ́n ò kí ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Àwọn yìí jẹ́ àwọn èèyàn tí mo máa ń yàn tí mo bá fẹ́ yan èèyàn tí a fẹ́ jọ ṣiṣẹ́ papọ̀. Máa wo èèyàn tí mo mọ̀ pé ó ní akíkanjú, tí kò sì ń ṣe ìmẹ́lẹ́, tó sì ní, tó ní ìmọ̀ nípa iṣẹ́ tí mo fẹ́ ṣe láti jẹ́ pé, láti lè mú pé iṣẹ́ yẹn yá àti láti ṣe iṣẹ́ tó dára fún àwọn tó ní iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì. Gíláàsì jẹ́ nǹkan tí mo máa ń lò dáradára torí mo fẹ́ràn kí n máa wo ojú fóònù mi àbí kí n máa wo kọ̀m̀pútà. Fún jí eléyìí, mo máa ń wọ gíláàsì dáradára. Àjàjà ní àkókò tí ó jẹ́ àkókò ọ̀rùn yìí, màá ríi dájú pé mo wọ gíláàsì sí ojú láti ṣe àdènà àkóbá tó lè wo ojú mi nípa òye tó mọ́ jù fún jí èyí àbí òye tó mọ́ jù ní orí fóònù àbí ní òye ọ̀ro àbí òye orí kọ̀m̀pútà. Fún jí èyí, mo máa ń wọ gíláàsì dáadáa láti dáàbò bo ojú mi.